Kí ni o máa ń ṣe nígbà tí ojò bá ń rọ̀? Tí ò bá sí omi, mo máa ń gbe omi. Tí atẹ́gùn bá sì ń fẹ́, gbogbo ilẹ̀kùn, gbogbo ibi tí afẹ́wọ̀ ojò lè wà, màá ń gbìyànjú láti rọ́pẹ́. Gbogbo ẹni mo dí. Tí ojò bá ń rọ̀, so gbígbẹ omi àti dídi gbogbo afẹ́sí ojò làwọn tó ṣe pàtàkì ló máa ń ṣe.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà, tó bá wà nínú ọkọ̀? Rárá àti rárá mi ò kí ń bínú nígbà tí n ba wà nínú ọkọ̀. Yálà à boya àwọn tó ń tan nkán, àwọn tó ń, ohunkóhun tó bá wù káwọn ènìyàn bá lè ṣe ọ̀nà ìgbà, ọ̀nà báwọn ṣe lè ṣe niyen so mi kì ń bínú.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Rárá o, mi ò kí ń ṣe ìsọdọ̀tun ọkàn. Rárá àti rárá, mi ò kí ń ṣe. Ó ní láti jẹ́ wí pé ìsọdọ̀tun ọkàn níí ṣe pẹ̀lú àwọn ẹ̀rọ aye ìgbàlódé. Rárá àti rárá, mi ò kí ń ṣe, mi ò kí ń ṣe.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàásisẹ́pọ̀? Rára àti rára, mi ò kì í ṣe ìwádìí wọn. Àwọn tí a jọ ń ṣiṣẹ́ jẹ́ àwọn tí ó ṣe é fọkàntán, tí mo le gba ọ̀rọ̀ wọn ní ìgbàkúùgbà, so mi ò kí ń ṣe ìwádìí wọn. Bóyá kódà wọ́n ṣe ń lo àkókò wọn, mi ò kí ń ṣe ìwádìí wọn. Wọn ṣe ń fi ọkan tán.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Tí mo bá ní ọ̀rẹ́ tó ní nǹkan tó ń dojúkọ, mo lè yanjú e fún wọn. Ṣùgbọ́n yàtọ̀ sí ìyẹn, gbogbo wa là ń ṣiṣẹ́, sọ ò kó si óna kan yowu tí mo lè sọ pé mo n gba wa láti pín owó pẹ̀lú wọn.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, màá ń pe àwọn oníbàárà tuntun láti lè ríi wípé wọ́n sì ń gúgún ní gbìyànjú láti bá wa ra ọjà. Mo máa pe àwọn oníbàrà tún tún dára dára nígbà gbogbo ni mo ń pè wọ́n láti lè fi ọkàn wọn sí ọ̀dọ̀ wa.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ní èyí tí a ń pè ní overtime. So nígbà tí àwọn àyè bá yìí bá wà, dandan ni kí wọ́n san overtime láti dípò àwọn àkókò tí a ló yí. So ní ọgbà, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, tí ó bá pọn dáadáa fún mi láti dúró, mo ní láti dúró láti rí pé ohun gbogbo wà ní ipò, bó si ipo kí n tó máa lọ.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloudu? Bẹ́ẹ̀ni, mo ní àwọn fáìlì kọ̀ọ̀kan èyí tí mo n fi pamọ́ sí orí cloudu. Ó ti ẹ̀ ṣe pàtàkì láti fi pamọ́ sí, nítorí pé ní ayé ìsìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè ṣẹlẹ̀. Wọn kan lè attack ẹ, ó lè sọnù, ó lè delete, ó ṣe pàtàkì láti fi pamọ́ sí cloud.

Eré, eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bóyá tọkùnrin, tọ́mọbìnrin, tọ́mọdé, táwọn ọ̀dọ́, tó bá sá jẹ́ ẹrẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ lọ́pọ̀lọ́pọ̀. Kíni wáyà, nígbàkígbà mo fẹ́ràn rẹ̀ mo sì fẹ́ràn láti máa wòó dáradára ní ìgbà gbogbo.

Nígbàwo ni o n-- nígbàwo ni o máa ń fọ aṣọ? Ní ọ̀pọ̀ ìgbà ní wíkẹ́ẹ́dì, ní òpin ọ̀sẹ̀se, mo máa ń fọ aṣọ nítorí pé láti Monday títí dé ọjọ́ Friday or Saturday, mo máa wà ní ibi iṣẹ́ ṣùgbọ́n tí o bá ti dé Sunday, mo máa ń free. So ní ọ̀pọ̀ ìgbà ní ìrọ̀lẹ́ ní òpin ọ̀sẹ̀, mo máa ń fọ wọ́n.